Oṣù tí wọ́n bí mi ni oṣù keje, oṣù keje ni wọ́n bí mi, oṣù keje ni wọ́n bí mi. À dẹ́ mu mi, à dẹ́ mu mi wọ́, wọ́n sọ fún mi pé ìgbà tí wọ́n bí mi gan wipé ìgbà tí wọ́n lọ sọ́dọ̀ àwọn ọ̀ní, àwọn, àwọn, àwọn dókítà òyìnbó pé ó sì kú ọ̀sẹ̀ kan sí ọjọ́ tí wọ́n rò pé wọ́n máa bí mi lọ́kàn tí wọ́n bí mi. Boya bi oṣù kẹjọ ni mí bá jẹ́, but èmi jẹ́ ẹni tí mo tètè jáde, mo tètè ṣàkúrò nù kún ìyá mi. So oṣù keje ni wọ́n bí mi.

À, ní, ní ilẹ̀ wa kò fẹ́ si-- mo lè sọ pé kò sí coffee tó pọ̀ ní, ní ilẹ̀ wa. Kò sí coffee tó pọ̀. Àwọn ènìyàn gan ò kí ń fi bẹ́ẹ̀ mú tíì. Kò sí, kò dẹ́ sí coffee tó pọ̀. Coffee kẹ̀ẹ́ ibó láti fẹ́ rí? Coffee dàbí góòlù ni. Ó dàbí, ó dàbí góòlù ni o. Torí kò sí coffee o. Kò sí coffee púpọ̀. Àwọn, àwọn tíì tá a ń mú gan o. Àwọn tíì tí ó tí kò dàbí tíì lẹ̀nu là ń mú. Ṣùgbọ́n tá bá, tó bá jẹ pé èmi rí coffee àti tíì n lẹ̀, mo ti, mo ti mu coffee rí o torí kò, bí mo ṣé ló dàbí góòlù yẹn náà. Ó ṣì máa ń fẹ́ wá tí àwọn èèyàn kan máa gbé, e coffee fún yín tó máa fún yín ní bòyá bí i páálí coffee kan. Ẹ jẹ́ ká máa máa mú coffee lọ́wọ́ ṣe wù yín. Tíì lọ fi bẹ́ẹ̀ wọ́pọ̀ jù. Ṣùgbọ́n tí èmi bá ti try coffee, mo máa ń like bó ṣe máa ń rí lẹ́nu mi, bó ṣe máa ń, mo máa ń like ìtọ́wò ẹ̀ lẹ́nu mi. Èmi sì fẹ́ràn coffee ju tíì lọ. Bọ̀, nítorí àdúgbò tí èmi ń gbé àti ìlú tí mo ń gbé kò fi bẹ́ẹ̀ sí coffee ní àrọ́wọ́tó tó bí tíì ṣe wà l'árọ̀wọ́tó. Tíì ní ìsinsìnyí mo kàn lé rìn jáde kí n ta tíì tí ń wà láyìí ká tàbí bí, bí mi mọ̀ bóyá a lè pè é tí àwa ń mu yẹn ní tíì náà bọ́. Tíì náà la máa pè ṣá. Tíì wa lọ́ra, o wà lárọ́wọ́tó wa ju bí coffee ṣe wà lárọ́wọ́tó wa lọ. So fún ìdí yẹn ṣá, àwọn kan lè máa, a ṣì máa mú coffee ju tíì lọ. Torí ẹ mọ̀ pé nǹkan tó bá wà lárọ́wọ́tó èèyàn kò kí fi bẹ́ẹ̀ wú ìyan mu tó nǹkan tí èèyàn bá le, tí èèyàn bá kí ń fi bẹ́ẹ̀ rí. Torí pé èèyàn o kì í fi bẹ́ẹ̀ rí nǹkan yẹn. Ó máa jẹ́ kí ó máa wù èèyàn mu dáadáa. Torí bí èèyàn ṣe máa ń ṣe ni pé tí nǹkan bá ti máa pọ̀, tí ó bá ti pọ̀ lápọ̀jùlẹ́, ó sì máa ní, ó sì máa níyì lọ́wọ́ ní ojú èèyàn ju nǹkan tó pọ̀ n lẹ́ lọ. Bóyá wọn tiẹ̀ kì í gbin nǹkan tó ń fi ṣe coffee ni o. Bóyá àwọn èèyàn o kàn tiẹ̀ gbà kó tiẹ̀ kì í bá oúnjẹ táa wa ń jẹ lọ́nà. Bí àwọn ohun tó wà nílùú òyìnbó ṣe máa ń jí lárọ̀ tó ti máa sáré po coffee yẹn. Kò sí irú nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ níbí. Tó bá ti jí lárọ̀, tó bá ti se ìrẹsì, ó sèwà, ó ṣe iṣu. Kò sí pé òun jí lárọ̀, òun sọ pé òun mu coffee. Mo máa ń gbọ́ táwọn èèyàn náà máa ń sọ ní ìlú òyìnbó pé a, mm, àwọn, àwọn o, àwọn, àwọn, àwọn olè ṣe láìmu coffee lárọ̀ kùtùkùtù, mo kàn wò pé àáa, kí ló ṣẹlẹ̀? Àti ìdákejì rẹ̀ gan tó fẹ́ farapẹ́ tó jẹ́ tíì àwa òtùn kì í mú lọ títí báyẹ̀n, àfí tó tutù gidi bá dé, tó tutù bá bẹ̀rẹ̀ sì ni mu bóyá òjò rọ̀ o. Mo kàn lè sọ, wọ̀n kàn lè ní ó yá ẹ po tea for everybody, o kẹ́ ra bread sì. A kò lè kí a kì í jí lárọ̀ ká là ń mu tíì, à ń mu coffee. À, a kì í ṣe ara àwọn ìgbé ayé wa. Kì í, ó jìnnà sí irú ìgbé ayé táa wa máa ń gbé níbí. Tíì o, coffee o, a kì í fi bẹ́ẹ̀ mu. Bọ̀ tí a bá tú wá ní ká mú kàn, ẹ̀ máa tú mú coffee. Torí iyẹn tún wá, ó tún wà nira láti òkan lè sọ pé o wọlé ìtajà kan nísìkò ní o lọ ra coffee. Ó wọ̀, ó wọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni, tó bá dẹ́ ni gan, ó máa wọ́n gogo ni bí i, ó máa wọ́n bí ojú. Ó máa wọ́n bí góòlù. Tó bá tú wá rí èyí tó ń wọ́n bí góòlù yẹn, ó tún wà lémájòjú lówó. Problem tó ti wá wà bẹ́ẹ̀ ni. Bọ̀ èmi ti mú ojúlówó bí i mélòó kan rí ṣá, mo dẹ̀, mo gbádùn ún. Mo gbádùn bó ṣe rí lẹ́nu mi. Èmi máa sì mú coffee ju tíì lọ. Mo máa ń mu tíì náà kò kí ṣe pé mi kì í mu tíì o. Bọ̀ mo sì máa ń mu, mo sì máa ń mu coffee ju, màá sì ń mu coffee kí n tó mu tíì. Mo sì gbádùn ún. Mo sì fẹ́ràn coffee ju tíì lọ.

Ìbéèrè ńlá lelé yìí o. Èé, miì rò pé mo ti fi ẹ̀rọ ayára bí àṣá mi lẹ̀ fún wákàtí mẹ́ta rí ká tó wá sọ odidi ọjọ́ kan. Mi ò f'ẹ̀rọ ayára bí àsá mi'ílẹ̀. Ó máa le díẹ̀ o. Miì kọ bóyá táìsàn bá wá, bóyá tó bá, ọ̀tá mi ṣàìsàn ni mo lè sọ pé okay bóyá orí ń fọ́ mi o, àbí nǹkan ṣe mi o, ni mo lè ní pé kí n fi ẹ̀rọ ayára bí àsá yìí sílẹ̀ o kí n sùn. Ṣùgbọ́n pé kò sí ǹkan tó ṣe mi, ara mi yá gágá, mo wà dáadáa, mi ò le fi ẹ̀rọ ayára bí àsá mi sílẹ̀. Ó le ò Ṣùgbọ́n mo sì máa ń ṣeé lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà. Nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga, Mo ṣe, ta bá ti ní bóyá ìdánwò àbí ó fẹ́, ó fẹ́ ìdánwò ta bá ti ní ìdánwò àbí ìkan lára àwọn olùkọ́ wa ní lónìí, nínú kíláàsì, òun ó kàn máa béèrè ìbéèrè lọ́wọ́ wa, asì gbọdọ̀ mọ́ọ fún òun ní'ìdáhùn tó bá ti wá sọ, tó bá ti sọ àwọn nǹkan ní irúu, irúu kíláàsì kankan tó bá ti da báàyí mo nídì mo, mo gbọdọ̀ kàwé. Fún dìí yẹn, mi ò kì ń mú ẹ̀rọ ayára bí àsá mi lọ síbi tí n bá ti fẹ́ kàwé. Gbogbo ìgbà yẹn, mo lè máa fọwọ́ kan ẹ̀rọ ayára bí àsá mi fún bóyá bíi wákàtí méjìlá, báyẹn báyẹn. Ṣùgbọ́n mi ò kì ń leè fi ẹ̀rọ ayára bí àsá mi lẹ̀ fún odidi ọjọ́ kan. Àh! Mi ò fi ẹ̀rọ ayára bí àsá mi lẹ̀ fún odidi ọjọ́ kan rí àti ọjọ́ tí mo gbà wẹ̀ fún odidi ọjọ́ kan, ọjọ́ tí mo gbà'wẹ̀ fún odidi ọjọ́ kan mo ṣẹ̀ṣẹ̀ rántí. Ọjọ́ tí mo gbà'wẹ̀ fún odidi ọjọ́ kan, mo ti ẹ̀ tún ròó pé bóyá màá mú ẹ̀rọ ayára bí àsá mi, ajọ máa ma wà níbẹ̀. Mo dẹ̀ tún ṣe ròó nìyẹn pé tí mo bá tún mú ẹ̀rọ ayára bí àsá mi, tí mo bá tún bọ́ sórí ẹ̀rọ ayélujára, nǹkan tó'jù tún máa máa rí ń bẹ̀, tí màá tún máa máa rí ń bẹ̀, tún le já àwẹ̀ gan. Torí oríṣiríṣi ló wà lórí ẹ̀rọ ayélujára. Nísìnyí, tó jẹ́ pé tóo bá ti ríi báyìí àwẹ̀ ti bàjẹ́ nìyẹn. Fún ọlọ́jọ́ yẹn, ọjọ́ tí mo gba àwẹ̀ yẹn tí mo, tí mo gba àwẹ̀ yẹn fún odidi ọjọ́ kan ni. Mi ò mú ẹ̀rọ ayára bí àsá mi dání rárá, rárá, rárá, rárá. Ọjọ́ yẹn, mo fẹ́ ẹ̀ le kú. Torí, ó ti mọ́ mí lára, ó ti mọ́ mí lára mo kàn ń ro'nú ni pe áà kílódé ti mó, kí ni mo wá ṣe báyìí, kí ni mo ṣe báyìí fúnra mi sí? Kí n tí mọ̀ kí n mú ẹ̀rọ ayára bí àsá mi dání. Mo kàn ń ronú ni. Ṣùgbọ́n ọjọ́ yẹn náà dáa ṣá torí mo ronú gidi, mo ronú àwọn nǹkan tó le ṣe ayé mi láǹfààní. Mo ṣẹ̀ kúrò lórí ẹ̀rọ ayélujára fún odidi ọjọ́ kan. Àh! Nǹkan gidi ni o, tó bá jẹ́ pé èèyàn le máa ṣé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gbogbo bí mo ṣe ń sọ pé, pé kéèyàn máa ṣè lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí, èmi ò tún lè ṣe, èmi ò rò pé màá tún ṣe é mọ́. Pé kí n fi ẹ̀rọ ayára bí àsá mi lẹ̀ fún odidi ọjọ́ kan. Àh! Ó le o. Mi ò lè parọ́. Ó le gidi gan torí gbogbo èèyàn ni ẹ̀rọ ayára bí àsá yìí ti wà, ó ti, ó ti ṣe mọ́ wa. Kò sí pé a fi sílẹ̀, ó ti bá wa mu, ó ti, ó ti bá wa wà àti, ati di ọ̀kan. A ti di ọ̀kan, èmi àti ẹ̀rọ ayára bí àsá mi wà. Àjọ wà ni o. Mi ò lè fi í lẹ̀. Tí iná bá lọ lásán gan, tó bá kú díẹ̀, tó bá kú díẹ̀, B'óṣe máa ń ṣe mí lára gan, órí bá kan, o máa ń rí bá kan lára mi, màá kàn dà bíi pé kò sí èèyàn nínú mi rárá, rárá. Màá kàn dá jókòó, màá kàn wà. Tí ò bá ti sí ẹ̀rọ ayára bí àsá lọ́wọ́ mi báyìí màá máa ronú ni. Ẹ̀rọ ayára bí àsá yìí gan, ó tún wà lára àwọn nǹkan tí ó ń dín'rònú mi kú. Tó bá jẹ́ pé nǹkan ṣeé báyìí, Ijọ́ tí ẹ̀rọ ayára bí àsá mi sọnù? Ó dà bíi pé nǹkan sọnù lára mi. Mo ti fi ẹ̀rọ ayára bí àsá mi sílẹ̀ fún ọjọ́ kan rí o, Ṣùgbọ́n mi ò rò pé mo tún le tún-un ṣe. Mi ò sì rò pé mo le tún-un ṣe mọ́.

Á, oúnjẹ tí mo ní àìsàn ìkórira sí ni ẹyin. Ẹyin. Mi fẹ́ràn láti máa jẹ ẹyin rárá. Mi ò fẹ́ràn láti máa jẹ ẹyin. Kò kí n ṣe pé tí máa jẹ ẹyin pé ó máa ma, ó máa ma ṣe ara mi bákan bákan àbí máa padà dé, dé lé ìwòsàn kí, kí ara mi tó yá o. Ṣùgbọ́n tí má sì jẹ ẹyin báyìí ọkàn máa ń rìn mí. Kí ara mi tó lè bọ̀ padà ṣé kó tí máa mọ̀ kí nṣú ti wà dáadáa ní àgọ ara mi, ó máa tóbi ọjọ́ méjì torí ẹyin yẹn. Màá sì máa ní ìmọ̀lára pé mo jẹ nínú ikùn mi, gbogbo ẹnu mi, gbogbo àyíká ẹnu mi náà máa ma, máa ma dàbí ẹyin. Só gbogbo ikùn mi máa ma dàrú. Mọ̀ dá pé mo jẹ nǹkan tí ikùn mi ò fẹ́ gbogbo ẹ máa ma dàrú, máa máa ṣe bákan bákan, máa ma rẹ mí gidigan. Èyí tó ṣe búúlù nínú ẹyin ni pé tí ń bá wá jàjà nímú jẹ, wá fẹ́ jẹ ẹyin dídì o, ẹyin dídí tó ń wá gbẹ fún mi jẹ ti wá tutù. Ìgbà tí máa ń jẹ lọ́wọ́ ni màá ti máa bẹ̀rẹ̀ sí ní máa ní ìmọ̀lára pé á nǹkan ti bà mí. Ó kiri tán ní àkọ́jọ ẹni tó ṣe. Mo lè dákú torí ó kàn máa ma rẹ mí wá láti inú mi, ó kàn máa ma rẹ mí wá láti inú mi jẹ ẹni mọ ibi tí mo wà. Mi jẹ ẹni, mi jẹ ẹni dá ǹkan kan mú mọ́. Bá di fún jìn ẹ bá di di pé ọ èmi ò jẹ ìwà kí n kúkú fọwọ́ kan ẹ mọ́. Mi jẹ kí n fọwọ́ kan ẹ mọ́ rá ká ṣoṣà. Mi ò kí n dé bíi kí ẹyin àbí ẹni tí yóò rọ̀ rá, kí ẹ jẹ ẹyin àbí nǹkan, èmi kọ́, mi ò kí ń jẹ ẹyin mọ́ o. À, èmi, ẹyin ò, ẹyin mo kórìíra ẹyin oúnjẹ. Ẹyin kò sì, kò kí ń ṣe bí oúnjẹ báyìí náà gbọ́. Ẹyin jíjẹ a, èmi ò kí ń bá wọn fọwọ́ sá ẹyin jíjẹ o. Èmi ò jẹ ẹyin mọ́. Hinhin. Nǹkan tó ju tẹ́ẹ́ni sì fojú mi tí mo rò pé ìgbà kan wà tí mo jẹ tó rò pé bí a ti ń bá ti ń jẹ dáadáa pé ìmọ̀ mi ni máa ní ìmọ̀lára ẹyin mó. Ọ̀ kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ rárá, rárá, rárá, rárá, rárá. Bá jẹ ẹyin báyìí, kí àgọ̀ ara mi tó bọ̀ padà pọ̀ tí kó, ó máa tó ọjọ́ méjì. Àgọ̀ ara mi ò fẹ́ràn ẹyin. Mi jẹ mọ̀ ǹkan tó ṣẹlẹ̀, mi mọ̀ bí mo ṣe wá rí báyìí, mi mọ̀ ǹkan tó ń ṣe mí ti, mi bá wọn, bá wọn ò ṣe ni máa jẹ ẹyin. Ẹyin dàfára. Ẹyin dàfára. Nǹkan tí ẹyin ń ṣe fára kò, kò wọ́pọ̀ nínú àwọn, àwọn ǹkan mi tó ń ṣe tó bẹ́ẹ̀ fára. Mo lè, mo fẹ́ máa jẹ ẹyin bọ̀. Ọ̀ gbogbo ìgbà tí máa ti jẹ ẹyin báyìí, hinhin, èmi gan mọ bó ti máa ń ṣe mí lára o. Ṣùgbọ́n ọmọ líle ni mí. Bó fẹ́ burú kò kọ́. Tí ń bá ti fẹ́ jẹ ìrẹsì, tí ń bá dé ibi kòkò tó ń fi dáná, tí ń bá bá ẹyin inú ata dídé tó ti mú ta, màá kọ́kọ́ gbà mí pé tí máa jẹ náà ara mi ò ní bọ̀ sípò màá kọ́kọ́ jẹ ẹ́ ná. Èmi mọ lára mi. Àwọn òbí mi gò mọ̀ pariwo pé "kò ní ìdí pé o jẹ ẹyin. Ẹja wà ń bẹ máa ní a, ẹyin eléèlo òun ló ta tó ti, tó ti dúdú dáadáa tíì ṣeré sínú ayé ẹyin ki émi má mú." Èmi ò gbọ́ o. Màá jẹ, màá wá jìíyà rẹ̀. Màá jẹ ẹyin, màá dé jìíyà rẹ̀. Kò kò ju bẹ́ẹ̀ lọ. Kò ju bẹ́ẹ̀ lọ rárá. Mi mi rárá. Mi, kò yẹ kí ń máa jẹ ẹyin ṣùgbọ́n mo sì máa ń jẹ ẹyin ná. Ṣùgbọ́n mo ní àìsàn, àìsàn ìkórìíra sí ẹyin. Mi ò yẹ kí ń máa jẹ ẹyin rárá àtọ̀. Ṣùgbọ́n aṣọ ọmọ líle tí èmi jẹ, màá tún jẹ ẹyin. Kò ju bẹ́ẹ̀ lọ. Mo wù ẹyin kó kórìíra mi o. Màá tún jẹ ẹ́.

Ah! Oṣù tí mo fẹ́ràn jù, oṣùùù, oṣù ton bími mo fẹ́ràn jù torí ó tún máa máa súnmọ́, eh, ìgbà tí oru o níí fi bẹ̀ mú. Kò dẹ̀ ní ṣó yẹ, òjò kan máa máa rọ ní. Tí òjò bá dẹ̀ ti ń rọ dáadáa, oní bàrà eyan sì máa ṣe gan, tà ra eyan ó máa jí pépé. So bí i, à, bí ìgbà, bí àwọn oṣù to bími yẹn sì wá ju títí di oṣù kẹwàá, awon oṣù tí mo fẹ́ràn jù níye. Tori lẹ́yìn òṣù kéwàá báyìí, ọyẹ́ ti máa ma dé ti gbogbo ara èèyàn kan máa ma gbẹ. So mi ò dẹ̀ fẹ́ràn ọyẹ́ lọ títí báyẹn. Lọ́wọ́lọ́wọ́ báyìí gan, ọyẹ́ mú gbogbo ẹnu mi kan gbẹ ni gbogbo ètè mi ń jẹ, gbogbo ara mi gan gbẹ, gbogbo ọfun mi gan gbẹ. Mo ní ìmọ̀ràn lára pé nǹkan pé gbogbo ara mi ń gbẹ, nǹkan wà, gbogbo ara máa kọ máa funfun ni. Sugbon inú oṣù kejọ, oṣù ké, ti dé, tí oṣù kẹfà yẹn náà, ah, gbogbo ẹ máa ma tutù, òjò máa ma rọ dáadáa. Gbogbo, gbogbo, gbogbo bílẹ̀ máa ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ náà gbọ́n. Ehn, otutu máa mú òjò máa rọ. Tí òjò bá sì ń rọ, òtúrá ló máa ń jẹ́. Òjò máa kan dá lẹ̀ wá. Àwọn àgbẹ̀ gan máa fẹ́ràn ìgbà òjò yẹn. So oṣù keje, bá le mú oṣù kẹfà náà mọ́, oṣù kẹfà, tí òjò bá fẹ́ tètè bẹ̀rẹ̀ ninu, ọdún ṣá, òjò lè sì bẹ̀rẹ̀ níbi oṣù kẹfà náà. So àwọn oṣù yen lèmi fẹ́ràn jù tí mo mọ̀, tí wọ́n sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú mi bí mo fẹ́ ẹ. Torí tó bá yé pé àsìkò oru náà, mi ò fẹ́ àsìkò oru. Awọn ibẹ̀rẹ̀ ọdún báyìí ní àsìkò oru máa ń dé. Èmi ò dẹ̀ fẹ́ àsìkò oru. Àsìkò oru tì eyan kan máa ma la àgún fẹ́égun gbogbo. Gbogbo ara máa kó fún àgún rẹ̀. Èmi ò fẹ́ ẹ. Mo tí bá rí, ta bá lè mú bí i oṣù kẹfà, oṣù keje, oṣù kejọ, oṣù kẹsàn-án, ehin, àwọn oṣù tí mo fẹ́ràn náà.

Ah! Ìmọ̀lé òwúrọ̀ ni emi fẹ́ràn Èéh! Ìmọ̀lé òwúrọ̀ ẹ, gbogbo, gbogbo ojo sì máa tutù o, gbogbo ẹni tí ìmọ̀lé òwúrọ̀ yẹn bá lè máa wò bí òòrùn ṣe ń dìde bọ̀, bí òòrùn ṣe ń jáde. Ah! Ìmọ̀lé òwúrọ̀, ìmọ̀lé òwúrọ̀ mọ, ìrọ̀lẹ́ gbogbo everything gbogbo nǹkan wulẹ̀ ti dàrú already, gbogbo nǹkan wulẹ̀ ti dàrú tẹ́lẹ̀. Eh mí o, ah! Ṣe àwọn kan máa ń like kí wọ́n máa wo ìrọ̀lẹ́ ni. Kò sí nkankan ń irọ̀lẹ́ temi temi fẹ́ wo ìmọ̀lé òwúrọ̀ ni o. Ọ̀ún wá, nǹkan máa ma wo bi ọ́jọ́ ṣe máa ma, bó ṣe máa ma ṣe dáadáa. Ti gbogbo ẹ máa ma, ti ilẹ máa ma mọ̀ bọ̀, tì ilẹ máa ma mọ̀ bọ̀. Nǹkan máa ma wo. Oun lo dẹ dà. Òun ni ó jẹ́ kí inú èèyàn máa dùn, tó bá ṣe ń wò bí ìmọ̀lé yẹn ṣe ń bọ̀, bí gbogbo nǹkan ṣe ń, gbogbo nǹkan ṣe ń lọ láti dúdú sí ojúmọ́ fẹ́, ojúmọ́ fẹ́, ojúmọ́ tí ẹgbòun yóò fi máa ríran ríra wọn. Ìmọ̀lé òwúrọ̀ nìyẹn, bí ó tun má máa wo bí òòrùn ṣe ń jáde, gbogbo nǹkan sì máa tutù, Ọjọ́ tuntun lórí yẹn. Irọlẹ, ọ. Èmi ò fẹ́ràn ìrọ̀lẹ́ o. Ìrọ̀lẹ́ tí gbogbo nǹkan ó ti dàrú tẹ́lẹ̀. Gbogbo, gbogbo ibi tí kúrukùru ti pọju. Ibe náà ni kúrukùru ó sì wà. Èmi ò fẹ́ràn ìrọ̀lẹ́ o.